Ìrántí ìgbà ọmọdé mi ni ìgbà tí eyín mi yọ. Ìgbà yẹn ni mo rántí jù. Mo rántí rẹ̀ dáadáa torí eyín mi yọ. A lọ sí ọ̀dọ̀ dentisti, wọ́n bá mi yọ dáadáa torí kò yọ tán tẹ́lẹ̀. Mo rántí ìgbà yẹn, ìgbà yẹn. Nkán tí mo sì rántí ni ìgbà ọmọdé mi tí mo rántí dáadáa, dáadáa nu.

Mi o ki n wo ago ọwọ ṣugbọn ma fẹ́ràn láti máa wo ago ọwọ. To bá di ọdún tó ń bọ̀, èmi náà fẹ́ máa wo ago ọwọ sí ọwọ dáadáa kí ọwọ mi le finee Isẹ mi ni, ò jẹ́ kí máa wo ago ọwọ báyìí ṣùgbọ́n tó bá di ọdún tó ń bọ̀, èmi náà máa wo ago ọwọ, màá mọ ó dáadáa.

Tí bá fẹ́ mú àwọn èrò tuntun wá, màá lọ sí online, màá le ní inspiration láti mú àwọn èrò tuntun wá tí ó ran iṣẹ́ mi ní ọwọ́. Online ni mo ti máa ń rí àwọn èrò tàbí kí n bí ènìyàn kan tàbí òmíràn tí yóò sọ fún mi bí màá ṣe ṣe nǹkan, màá le mú àwọn èrò tuntun wá.

Rárá o, mi ò dẹ́kun lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan, gbogbo ìgbà ni mo máa ń lò ó, gbogbo ìgbà, gbogbo àsìkò ni, kó dà ohùn gan, mo tún lo lowọ báyìí. Gbogbo ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá, láìsí ẹ̀rọ ayárabíàṣá mi ò lè sùn, bẹ́ẹ̀ni.

Kọ́kọ́rọ́ mi a, tó bá ti dé wájù ita mi orí àjà ló ti rí, ní bí ẹgbẹ́ kan, mọ máa fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí tí n bá ti ń lọ ibi iṣẹ́ ṣe ò sí? Torí ibi tèmi máa fi kọ́kọ́rọ́ mi sí naá ni yen, orí àjà ni mo máa fi kọ́kọ́rọ́ pamọ́ sí, mo bá ti ń jáde lọ bẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa gbọ́ àlọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ bí i tí àlọ́ Ìjàpá àti Yáníbo. Mo máa fẹ́ràn kí n máa gbọ́ àlọ́ dáadáa nítorí ó máa ń fọkàn mi balẹ̀ má sì kó ẹ̀kọ́ tó yege ju eléyi ti a ti kọ́ ni súkúlù lọ níbi àwọn àlọ́ yẹn.

Mo máa ń jí bí gbogbo èèyàn ṣe máa ń jí náà ni. Màá sì ti ṣẹ́ẹ̀tì àláàmù mi sí aago mẹ́jọ. Tí àláàmù mi bá ti dún, màá jí, màá dẹ́ẹ̀ dìde, màá múra ibiṣẹ́, màá dáná, màá jẹun. Ibiṣẹ́ ti yá náà nìyẹn. Ibiṣẹ́ tí iṣẹ́ bá ń pẹ́ ni ẹ̀nikan kì í pẹ́ sẹ́. Bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn mi máa ń fomi lẹ́ẹ̀kọ̀kan. Bí àná bái ní sẹ̀yìn ń fomi, mo lọ ra rọ́bù mo fi ra ẹ̀yìn mi dáadáa. Kí mo ṣe máa ṣé nìyẹn, ẹ̀yìn máa ń fomi ní, bí wọ́n tí n sọ Yorùbá ni, ẹ̀yìn máa ń fomi ní ẹ̀kọ̀kan láàárín ọ̀sẹ̀

Tó bá di òwúrọ̀ kankan, mo máa dáná oúnjẹ, màá dẹ̀ jẹun, ara mi máa balẹ̀. Màá ṣe òwúrọ̀ kankan. Tí ó bá di òwúrọ̀ kankan, ìkẹ́ ni mo máa ń ṣe lójoojúmọ́ náà nìyẹn. Màá dáná, màá sì jẹun dáradára bí mo ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ nìyẹn ní àárọ̀ kí n tó lọ ibi.

Uhm, ọkọ̀ akẹ́rù mo sì gùn ní oṣù tó lọ. Káì, mo gun ọkọ̀ akẹ́rù, mo dúró sí ẹ̀yìn pọ́nńpọ́n rẹ̀ tí ó fi gbé mi lọ sí ilé ọtí tí mo fi lọ mu ọtí. Ǹkan tí mo, ìgbà yẹn náà ni mo ti gùn láàsì. Kí ló sọ?

Mi ò kí ń gba iyìn lọ́wọ́ ẹnikẹ́ni o, mi ò sì retí láti gba iyìn ẹnikẹ́ni. Nǹkan tí màá ṣe, mo ṣe fún Ọlọ́run mi tó dá mi. Mi ò gba iyì lọ́wọ́ ẹnikẹ́ni. Lẹ́yìn owó, lẹ́yìn kí ń ti gba owó lọ́wọ́ àwọn èèyàn, kíni mo fẹ́ fi iyìn ṣe? Mi ò fẹ́ iyìn lọ́wọ́ ẹnikẹ́ni o. Mi ò fẹ́ iyìn lọ́wọ́ ẹnikẹ́ni.

Mo ti gun alùpùpù dáadáa ni, alùpùpù mo ti gun dáadáa, mo máa ń gun, mo máa ń gun lójojúmọ́, mo gun lánàá gan dáadáa. Màá gun, màá dẹ lọ ibi tí m ba fẹ́ lọ tí má sì dé, màá dé páaki ẹ́ sí ẹgbẹ́ kan. Mo máa ń gun alùpùpù dáadáa, mo máa ń gun, mo máa ń gun dáadáa.

Ìbọ̀sẹ̀ pupa ni mo máa ń fẹ́ràn kí n máa lò. Pupa ìyẹn tí a mọ̀ sí red color. Wọ́n ni mo máa ń lò tí máa fẹ́ lọ sùn, màá lo ìbọ̀sẹ̀ pupa, tí n bàá dìde, tí n bàá n lọ ní àárín àdúgbò náà, màá wọ ìbọ̀sẹ̀ pupa sínú bàtà mi. Òun ni mo máa ń fẹ́ràn kí n máa lò. Ìbọ̀sẹ̀ pupa ni mo fẹ́ràn kí n máa lò.

Kí n tó lọ sùn, mo máa ń tẹ fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀. Mo lè tẹ fún ìṣẹ́jú méjì, à yá, mo lè tẹ fún two hours, mo lè tẹ fún wákàtí méjì kí n tó lọ sùn. Máa sì jẹun. Fóònù náà ni mo máa ń ṣi àbà tẹ tí n bá fẹ́ lọ sùn. Mi òní nǹkan méjì tí mo máa ń ṣe tí mo bá fẹ́ lọ sùn jù bẹ́ẹ̀ lọ àbí tí mo bá fẹ́

Mo fẹ́ràn kí everything máa dákẹ́. Mo fẹ́ràn kí gbogbo ǹkan máa dákẹ́ tí ń bá ti wà nínú yàrá mi. Mi ò like kí gbogbo ǹkan máa pariwo. Mo fẹ́ràn kí everything dákẹ́ kí ń rọra wà nínú yàrá mi. Tí ń bá ní ọmọ tí mo gbé wá, k' òhun na wá lẹ́gbẹ̀ẹ́ mi. Mi ò fẹ́ràn ariwo nínú yàrá mi rara, rara.

Rárá o, èmi o kí ń lo ìfàmúrá nígbà tí mo bá mú nǹkan ò kí n mo fẹ́ lò fún un. O máa ń jẹ́ kí gbogbo nǹkan slow ni. Èmi á gbé bọ ẹnu ní wan ti wa ni, mà á gbé bọ ẹnu ní direct ni. Mi ò kí ń mú nǹkan. Báyẹn mi ò kí ń lo ìfàmúrá nígbà tí mo bá mú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí emi máa lọ sí etí òkun, ṣùgbọ́n mi ò lọ rí. Màá dẹ́ fẹ́ràn láti lọ ní ọjọ́ kan, ọjọ́ kan ti émi naa o lọ síbẹ̀, tí máa lọ wo bí ó ti máa ń rí. Màá lọ sí etí òkun ní ọjọ́ kan, ọjọ́ kan. Èmi naa o lọ wo bí gbogbo ẹ ṣe máa ń rí. Màá lọ síbẹ̀, màá sì wo bí ó ti máa ń rí. Èmi naa o lọ sí etí òkun. Abi bówà ní báyìí.

Mi ò wá iṣẹ́ tuntun, ṣo mii kọ́ ìgbà kalẹ̀ kankan. Mi ò wá iṣẹ́ tuntun lọ́wọ́ lọ́wọ́ báyìí, mi o kọ́ ìgbà kalẹ̀. Ó tipẹ̀ tí mo ti kọ ìgbà kalẹ̀ mi kẹ́yìn. Ó dàbí ọdún méjì sẹ́yìn ni mo ti kọ ìgbà kalẹ̀ iṣẹ́ kankan sí ẹ̀yìn. Nítorí mi ò wá iṣẹ́ kankan, mó ti di ọ̀gá iṣẹ́ fún ara mi. Mo sì ti ní àwọn ọmọ iṣẹ́ tí ó pọ̀ báyìí.

Bẹ́ẹ̀ni, à, èmi jẹ́ ẹni tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Mo máa ń jí ní aago mẹ́ta gan ní ìgbà mìíràn. Màá ti jí ní aago mẹ́ta, màá ti máa tẹ fóònù mi. Màá tẹ dí bí i aago mẹ́fa kí n tó wá máa múra ibi iṣẹ́. Bí mo ṣe máa ń ṣe ní ojojúmọ́ nìyẹn ní gbogbo ìgbà mí. Ìgbà mí ni mo máa ń ṣe bí èèyàn tí máa jẹ, tí máa jí ní aago mẹ́jọ.

Ah! Bẹ́ẹ̀ni, mo máa mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní dojúkojú. Mo mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró. Màá kàn n ná wọlé fun, màá ní, "Ó tó, ó tó, ó tó o. Má wá sí ẹ̀yìn mọ́ o." Bí mo ṣe máa ń da dúró nìyẹn. Nígbà tí o jepè emi náà ni ọkọ̀ tèmi. Boo ni, mi ṣe ní mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní dojúkojú. Àbí báwo ni. Mo gbọdọ mọ bí wọ́n ṣe ń dá dúró.

À, oúnjẹ tí èmi fẹ́ràn jù ni iṣu. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn iṣu ní ọ̀pọ̀lọpọ̀. Iṣu àti ẹyin. Tí mi ò bá rí ẹyin gan, mo lè fi òróró si. Mo dẹ̀ máa ń sè é fún à mínà tí máa ń lọ ibi iṣẹ́, mo máa ń ṣe iṣu jẹ ní ìgbà mìíràn. Mo fẹ́ràn iṣu lọ́pọ̀lọpọ̀. Ó kàn jẹ́ pé iṣu kì í ṣe gbogba, torí ó nígbà nínú ọdún tí iṣu wà.

Ìgbà tí mo lọ sí ibi orin kányìn ní ọdún tó lọ, mo lọ sí ibi orin Àṣàkẹ́ bẹ́ẹ̀ ni, ẹni eléyi ti a mọ̀ sí Mr. Money. Òun ni mo lọ bẹ àṣì san bíi 200k wọ ibẹ̀. Òun ni mo lọ ibẹ̀ kányìn, òun náà ni màá sì lọ ìmi ní ọdún tó ń bọ̀.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi ni wípé, mo máa ń fi ọpọlọ darí wọn. Mo tiẹ̀ gbàgbe fún àtìkọ́ plan. Mo máa ń fi ọpọlọ darí wọn ní ibi iṣẹ́ dára dára kí ìjà má ba à wáyé. Máa fi ọpọlọ darí wọn, oníkálukú wọn, ọ̀gá àti àwọn òṣìṣẹ́ ìyókù. Nítorí ìjà ò gbọdọ̀ wáyé kí iṣẹ́ lè máa lọ dáadáa.

Ah! Tẹ́ mi bá fẹ́ to ro àforíjìn lọ́wọ́ ẹnikẹ́ni, ma lọ bá ni ilé, ma sì sọpé, ah lágbájá o, ǹkan tí mo ṣe yíò ma da ke, ah dáríjì mí, yó sì sọ fún mi, yó sì dáríjì mí, mo sì lè fún ni owó náà pé ó ṣé o, tó dáríjì mí, kò jù bẹ́ lọ, ayé tèmi ó ma ma le.

Ọkọ̀ ojú irin yẹn ẹkan ni mo gùn rí là. Mi ò kí ń bínú nígbà tí n bàá wà nínú ọkọ̀ o, torí ìbínú nínú ọkọ̀ lórí pópó náà lè fa ìjàmbá. Tí mo bá ti sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ni màá tó bí inú tí mo bá fẹ́ bí. Mi ò kí ń bínú nínú ọkọ̀ o. Àbi iru ìbéèrè wò. Mi ò kí ń bínú nínú ọkọ̀ rárá, rárá, rárá.

Ah! Mo fẹ́ràn kí n máa lọ sí ìsẹ̀mbáyé. Mo sì lọ bí ẹ̀ẹ̀mẹta ní ọdún yìí. Mo máa fẹ́ràn kí n máa lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gan an mọ ni. Mo máa ń lọ sí ìsẹ̀mbáyé ní ẹ̀ẹ̀mejì ní ọdún. Nígbà mí ìgbà mí ẹ̀ẹ̀mẹ́ta ní ọdún. Ká lọ wo nǹkan ìsẹ̀mbáyé wa. Ó wù àwọn bí Titanic yẹn ọkàn ńlá. Mo fẹ́ràn kí n lọ bẹ́ẹ̀ ní ọjọ́ kankan lọ́wọ́

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ kányìn ni oṣù mẹ́ta sẹ́yìn. Oṣù mẹ́ta sẹ́yìn náà ni mo kẹ́yìn rìnrìn àjò fún ibi iṣẹ́ tí mo lọ bá àwọn oníbàrà mi tí a jọ lọ negotiate lórí ọjà wa. Ìgbà yẹn náà ni mo lọ kẹ́yìn. Mo máa ń sábà lọ rìnrìn àjò fún iṣẹ́ mi bí a bi ẹ márùn-ún ní ọdún nígbà mìíràn.

Aṣọ tí èmi fẹ́ran wọ̀ ní báàgì. Tí èmi bá ti ri báàgì, ilé e ṣòkòtò ẹlẹ́nu pàńpa, màá sì rọra gbé bẹ́ẹ̀tì mi sí i. Ohun ni mo fẹ́ran kí n máa wọ̀ dáadáa. O sì mọ̀ pé mo ti sọ pé mo fẹ́ran aṣọ pupa tẹ́lẹ̀. Máa sì rọ gbé tọ́pú pupa le bí mo ṣe máa ń wọ̀ nìyen o. Mo fẹ́ran rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀

Ọjọ́ ìbí mi, mo máa ń pa ẹran àgbò ní ọjọ́ ìbí tí n ba ti n ṣe ọjọ́ ìbí mi. Ni December, iyẹn tó bọ́ sígbo ọdún, mo máa pa àgbò kan tí màá pa, màá sì pe àwọn ẹbí mi, a wá jẹun, adáná, a se ìrẹsì, a jẹ kéékì. Eleyi táwọn eyẹn pẹ̀ ni médundédùn, a jẹ, a sì ṣe gbogbo ẹ̀ mára wọn kí gbogbo ẹ̀ lè sẹ́

Ah! Èmi fẹ́ràn kí n máa bá àwọn ènìyàn lówó lọ́pọ̀lọpọ̀, pé mi ò ní dọ̀bálẹ̀ kí wọn, mi ò gbàgbọ́ nínú ká má dọ̀bálẹ̀ kí wọn, pàápàá, a bá owọ̀ bí wọ́n ṣe máa ń ṣe ní òkè òkun nìyẹn, a máa bá owọ̀ nìyò, bí mo ṣe máa ń kí àwọn ènìyàn nìyẹn, màá sì kí wọn dáadáa. A báwọ̀ ni, ẹkáarọ o, ẹ ká sàn o, ẹ ká lẹ́ ò, kú ju bẹ́ẹ̀ lọ.

Ọjọ́ tí mo ní fún ọjọ́ ìsinmi mi kò ju láti igba ọdún báyìí, àti on the twenty three ni màá ti wà ní ilé. Di on the five ọdún tó ń bọ̀. So mó máa ń sinmi tó ó fẹ́ tó oṣù kan tán àbí àbọ̀ oṣù. Ni gbogbo gba ọdún ìsinmi dá lára lọ́pọ̀lọ́pọ̀. Ilé ni màá wà láti gbogbo ìgbà yẹn.

Èmi ò kín lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ kankan o, mi ò ní lo rẹ̀. Tí ń bá ti wà nínú ilé, ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi ò kín ló. Pàápàá mi ò kín lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nítorí tí má ti wà níbí, má tí ń tẹ fóònù mi. Òun náà ni màá tẹ di ọjọ́ kejì, kò sí nkan tí mo fẹ́ fi ẹ̀rọ ìdákẹ́jẹ́ ṣe.

A bẹ́ẹ̀ni, wifi mi yára dáadáa ni, ó yára bí a yára bí àṣá. Ó máa ń downloadì fíìmù two hundred ní ojúmọ́ nígbà mi, mò dẹ máa ń downloadì five hundred ní ìgbà mìíràn. Wifi mi yára dáadáa bí a yára bí àṣá ni, ó yára dáradára ni. Mo fẹ́ràn rẹ̀ dáadáa ni, mo fẹ́ràn wifi mi.

Tí mo ti mú, ah tí èmi bá fẹ́ rin ìrìn àjò, èmi máa ń kó aṣọ, màá kó aṣọ bíi máàrún, màá kó ìbora mi, màá kó toothpaste, yes ma, màá kó toothpaste mi, eléyìí tí a fi ń fọnu, màá kó gbogbo mọ́ra wọn kí ìrìn àjò yẹn lé bá dùn. Màá sì rí gbogbó owó tí màá fi ro oúnjẹ dáadá. Màá sì rora múfọ̀n mi àti lápútọ̀pù mi.

Ah! Mo máa ń sa ìwádìí àwọn alábàáye sẹ́pọ̀ mi, màá wo ibi tán ti wà, ibi tí wọ́n ń lọ, kí ló fẹ́, kí ló ra, rí. Màá béèrè gbogbo ẹ́, pàápàá tà lọ́wọ́ ìdílé wọn kó tó di pé wọ́n máa bá mi ṣiṣẹ́ tóri ǹkan tó ṣe kókó nìyẹn o. Ǹkan tó ṣe kókó nìyẹn o, mo máa ń wádìí wọn dáradára.

Ijọ́ Saturday ni mo máa ń fọ ọkọ̀ mi gẹ́gẹ́ bí ẹ ti bèrè tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ Saturday. Àhá! Bẹ́ẹ̀ni, mo máa ń fọ ọkọ̀ ní ọjọ́ Saturday. Nítorí ọkọ̀ pupa lèmi nlò, màá fọ̀, màá bomi sí i lára, màá fọṣẹ síi, màá oṣẹ sí i, màá dẹ́fọ́ dáadáa ní ọjọ́ Saturday.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ẹ ti pè lẹ́ẹ̀kan, ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gbà mí ní ìṣẹ́jú ọgbọ̀n kí n tó dé ibi iṣẹ́ tó ibi iṣẹ́ mi jìnnà sí ilé mi. Ìṣẹ́jú ọgbọ̀n ni ó máa ń gbà mí kí n tó dé ibi iṣẹ́ ní àràárọ̀ ní ojoojúmọ́ tí n bá ti gbé ọkọ̀ pupa mi lọ. Mo máa ń dé ibi iṣẹ́ láàrin ìṣẹ́jú ọgbọ̀n.

Oh, ètò fún ìparí ọ̀sẹ̀ kò ju kí n rora fì àrà balẹ̀ lọ, kí n dè máa múra fún ọjọ́ ìsinmi. Mi o kí n dára mi láàmú, kankan ni tí n ba ti rora wọnú ilé bá máa dẹ̀ máa ṣètò kíni mo fẹ́ ṣe nípari ọ̀sẹ̀ yìí. Mo lè rọra dáná, màá ṣe ata tó le tó mi jẹ fún ọjọ́ méjì.

Ojoojumọ ni mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ojoojúmọ́ ni èmi máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí òwe yoòbá ti sọ, "Ojoojúmọ́ ni ẹ kó ìkíńtan ní ayé." Ojoojúmọ́ làá máa ń kọ́ nǹkan tuntun si ní ibi iṣẹ́ tí ń máa fi lè mọ bí ọjọ́ kejì ó tún ṣe rí. A máa kọ́ nǹkan tuntun táwọn òṣìṣẹ́ mi bá ṣe mistake nígbà mí àtú bá wọn ṣe ìrúkì ní ogbẹ ojú kan náà.

Kò sí ǹkan temi ò lè wọ tí mo ba fẹ́ lọ sùn. Mo lè wọ aṣọ, mo lè wọ pullover tí n ba fẹ́ lọ sùn. Kò sí ǹkan tí mi ò lè wọ tí n ba fẹ́ lọ sùn ní alalẹ́. Ó dependi lórí ibi tí mo bá wà àti tí mo bá ń tẹ̀ phone lọ́wọ́. Mo lè sùn lọ sí idi fóònù mi, màá sì sùn lọ bẹ́ẹ̀ ni bí mo ṣe máa ń ṣe ní gbogbo ìgbà nàá nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́, gbogbo àwọn fáìlì gbówó ilẹ̀ mi, gbogbo àwọn fáìlì ilé mi. Bẹ́ẹ̀ni, mo máa ń pa gbogbo ẹ pátápátá mọ́ nítorí ọjọ́ iwájú yóò padà wúlò lọ́jọ́ iwájú, ó lè padà lọ kó bá yàn tí yóò bá ní gbogbo àwọn fáìlì yẹn lọ́wọ́. Gbogbo ẹni yẹn gbọdọ̀ máa ní gbogbo àwọn ilé mi mẹ́tẹ́ẹ̀ta, gbogbo ẹni mọ́.

Ọjà tuntun tó máa jáde ní ibi iṣẹ́ mi ni oṣù tó ń bọ̀. Ọjà tuntun yóò jáde ní ibi iṣẹ́ mi oṣù tó ń bọ̀. A ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, tó bá ti digba yẹn ọjà tuntun máa jáde ní ibi iṣẹ́ mi. Ọjà tuntun jáde, ọjà bí i Ogun Ogun ló máa jáde lóṣooṣù.

Mo máa ń rántí àwọn àdéhùn mi, mo máa ń kọ́ kalẹ̀ sínú ìwé nítorí kí ń má ba à gbàgbé. Mo máa ń ṣe àdéhùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mi ò gbọdọ̀ gbàgbé ẹ̀ káwọn èèyàn máa ma ro pé owó èèyàn wo wà ní báyìí. Mo máa ń kọ́ kalẹ̀, màá kọ gbogbo àwọn àdéhùn tí mo ti ṣe fún àwọn èèyàn kalẹ̀. Lati gbogbo ìgbà tí mo ti ṣe, màá wá kọ́. Ilé tí n bá ti ṣe pé, màá máa máàkì rẹ̀ pé mo ti ṣe àdéhùn eléyìí, mo ti mú wá sí ìmúṣẹ.

Nǹkan tó wà nínú àpò owó mi, òju owó àti àwọn ATM mi àti kọ́kọ́rọ́ ọkọ̀ mi. Nǹkan tí mo máa ń fi pamọ́ sí inú, nǹkan tí mo máa ń fi sínú àpò owó mi náà nìyẹn. Kọ́kọ́rọ́ ọkọ̀ mi àti kọ́kọ́rọ́ ilé mi ní ìgbà mìíràn tí mi ò bá lọ jìnnà, màá fi kọ́kọ́rọ́ sínú àpò owó.

Tí àwọn oníbàárà mi bá ti mú àn, ọ̀rọ́ wa, màá gbéyèwò ṣé ó lè fún mi ní profit tèmi, ṣé ó lè fún mi ní èrè tèmi. Tí ó bá sì ti lè fún mi ní èrè tèmi, màá sì, màá sì gbọ́ nǹkan tí wọ́n ń sọ, màá dé ṣe bí wọ́n ṣe fẹ́ kí a ṣe, màá ṣe àwọn èrò tí wọ́n bá sọ.

Mo fẹ́ kọ́. Ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ́, òun náà ni nǹkan tí à ń pè ní Forex trading àbí crypto trading. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kọ́ kí n lè mọ̀ dáadáa torí locked in ní next year tí a fẹ́ wọlé yìí, a gbọdọ̀ tilẹ̀kùn kókóko ni ní ọdún tí a fẹ́ mú yìí. So, nǹkan tí mo fẹ́ kọ́ náà nìyẹn, mo fẹ́ kọ́ dáadáa ni bẹ́ẹ̀ ni.

Àkókò tí mo máa ń ṣí ọ́fíìsì mi ni ago mẹ́jọ sí mẹ́sàn àárọ̀, màá ti ṣí ọ́fíìsì mi. Bẹ́ẹ̀ bi mo ṣe máa ń ṣí lójoojúmọ́ nìyẹn. Tí ọ́fíìsì mi, káwọn òṣìṣẹ́ máa ti dé títí ago mẹ́jọ àbọ̀ gbogbo òṣìṣẹ́ ó ti dé ibiṣẹ́. Ni ago mẹ́jọ sí ago mẹ́sàn máa ti ṣí ọ́fíìsì mi, iṣẹ́ máa ti bẹ̀rẹ̀

Ẹ ti bèèrè ìbéèrè yìí náà ni ẹ̀ẹ̀kan. Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì eléèta wà yìí. Mo fẹ́ràn rẹ lọ́pọ̀lọpọ̀ nítorí màá le sún sínú ilé, màá mọ wò fiimu mi díẹ̀díẹ̀. Kò ju bẹ́ẹ̀ lọ, ayé yiò má mà le ẹni tí ó bá mú lé ma ni. Ìgbà Kérésìmesì báyìí ni mo fẹ́ràn jù nínú ọdún.

Tó, è mi ò sọ pé mo fẹ́ràn pizza o è mi ò sọ fún yín pé mojẹ pizza gan rí débi pé ǹkankan wà lórí rẹ̀ tí mo fẹ́ràn. Mi ò jẹ pizza rí ní ayé mi bí o ti wí pé o ní. Pizza òó, mi ò jẹ rí ní ayé mi. Rárá, rárá, rárá. Mi ò jẹ pizza rí o. Ẹ mọ̀ gbà mí kẹ́. Mi ò jẹ pizza rí. Mi ò jẹ pizza rí. N ò mọ̀ kán tí mo le.

Èmi ò rò ráyé máa wọ ojú àwòrán ní ojoojúmọ́ o. Mi ò rò ráyé máa wọ ojú àwòrán sí mi lo ojoojúmọ́. Mi ò rò ráyé kí ń máa wọ àwòrán nígbà tí mi kì í ṣe obìnrin. Níbo ni mo ti rí àyè láti máa wọ àwòrán ní ojoojúmọ́? Mi ò ra ráyé o.